Rárá, n kò fẹ́ran rà oúnjẹ ní òpópónà, n kò fẹ́ran rà oúnjẹ ní òpópónà, àfi bó bá ṣe pé o pọn dandan kí n rà, oun ni mò mo ń rà, àmọ mii sábà ra oúnjẹ ní òpópónà.

Mo máa ń tọ́jú ara mi nípa jíjẹ oúnjẹ tó dára. Mo máa ń tọ́jú ara mi nípa ṣíṣe àyẹ̀wò ara mi lodọ̀ dókítà déédé. Mo máa ń ṣètọ́jú ara mi nípa sísun dáadáa.

Bí mo ṣe máa yanjú ìṣòro ẹ̀rọ ayárabíàṣá, òun ni pé mo máa ń wo mánúàbí ìwé pélébé tí ó bá wá tàbí kí n pe àwọn kọ́sítọ́mà kiẹ́ àbí àwọn tó ṣe fóònù náà nígbà tí mo bá ní ìṣòro.

Nígbà tí inú mi bá dùn, àbí tí mo bá rí àwọn àlá wá ń ṣíṣì àti pàápàá tí iṣẹ́ ò bá lọ́ bọ́ ṣe yẹ kó lọ, eléyìí máa ń fún mi ní ìtara láti mú tún yára sí iṣẹ́ torí mi kò fẹ́ kí iṣẹ́ kó mẹ̀ẹ́ tàbí wọ́lẹ̀ láti ọ̀dọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́, bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ dáadáa. Mo máa ń wọ ago ọwọ́ lọ ìbíṣẹ̀, wọ ago ọwọ́ lọ bá lọ sí òde.

Rárá, n kò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Kò sí oúnjẹ tí mo kò lè rà. Bó tí è jẹ́ pé àwọn oúnjẹ mìíràn wà tí mi kò fẹ́ràn láti máa jẹ, àmọ́ kò ṣe pé bóyá mo ní ẹ̀mí ìkórìíra sí wọn.

Bẹ́ẹ̀ni, mo ní irun gbọ̀n, ṣùgbọ́n mo máa ń fa bẹ́ẹ̀ni, mo ní irun gbùn, ṣùgbọ́n mo máa ń fa irun àgbọn mi.

Bí mo bá ti wẹ̀ tán, mo máa ń tọ́jú ẹ̀ekanna mì. Mo bá ti wẹ̀ tán, ẹ̀ekannà mẹ́ti rọ, n ó sì mú bíléèdì, n ó fi ge. Ti mo bá ti fi abẹ bíléèdì ge tán, n ó sì fáìlì rẹ̀

Ìmọ tuntun tí mo fẹ́ kọ́, ọ̀hun ni wípé mo fẹ́ mọ̀ nípa iṣẹ́ crypto dáadáa. Cryptocurrency, mo fẹ́ mọ̀ nípa rẹ̀ dáadáa, mo sì fẹ́ mọ̀ nípa cyber security dáadáa.

Bí mo ṣe máa ń kọjú ìṣòro ní àwọn ìṣòro níbí iṣẹ́ mi, òun ni wípé a máa, mo máa ń pe ìpàdé àgbájọrí jọpọ̀ tí a jọ fi inú eku ìlùkùn, tí a ó wo orísun ìṣòro náà àti bá ṣele tán.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi, ó jẹ́ èyí tó dára, ó jẹ́ èyí tó dùn, ó sì jẹ́ èyí tó dánmọ́rán. Èmi àti olórí iṣẹ́ mi, ìbáṣepọ̀ wa dára dáadáa.

Bẹ́ẹ̀ni, mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọtí ẹ̀tọ́ bíi ìjọ́ méjì tí mi ò fi lò ó. Bẹ́ẹ̀ ni, mo ti dúró fún ọjọ́ kan láì lo ẹ̀rọ ayárabíàṣà rí.

Rárá mi kì í mu Ògùn lójojúmọ́, mi kì í mu Ògùn lójojúmọ́. Àfi tó bá ní nnkan tó bá ṣe mí àbí tí ara mi bá fà, òhun ni mo máa mu Ògùn. Kì í sì ṣe ojoojúmọ́ ni mo máa ń mu.

Mo máa ń jáfáfá, mo dẹ̀ máa ń kà nípa àwọn iṣẹ́ mi, mo máa ń ka ìwé nípa àwọn iṣẹ́ mi, pàápàá mo sì tún máa ń tọ àwọn tí ó ti ní ìmọ̀ jù mi lẹ́nu iṣẹ́ mi lọ fún òye, ọ̀nà bí mo ṣe máa ń tayọ àwọn ẹlẹgbẹ́ mi re.

Bí mo ṣe máa mọ̀rà ìpàdé sílẹ̀ fún àwọn oníbàárà, òní wípé máa gbìyànjú láti mọ gbogbo àwọn ọjà tí ó wà nile eyi tí a ní, èyí tí a kò ní, àti iye tí à ń ta gbogbo wọn àti bí wọ́n ṣe ń ṣe ṣí nínú ọjà.

Bí mo ṣe máa ń gba ìyìn, inú mi máa ń dùn. Nígbà tí wọ́n bá yìn mí, mo sì máa ń mọ rírì. Yínyìn nígbà tí wọ́n bá yìn mí, mo sì tún máa ń múra. Lẹ́yìn tí wọ́n bá yìn mí tán, mo tún máa ń múra síwájú síi kí n tún lè gba ìyìn mìíràn.

Bí mo ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì? Èmi kì í gbé ayé ìkọ̀kọ̀ mi sórí Íńtánẹ́ẹ̀tì. Mi kì í pósìtì píkìṣọ̀, mi kì í pósìtì àwọn àṣeyọrí mi. Báyìí ni mo ṣe ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì.

Rárá, n kò tíì lè ẹnikẹ́ni kúrò nínú iṣẹ́ rí. N kò tíì lè ẹnikẹ́ni kúrò ní iṣẹ́ rí. Rárá o. N kò lè ẹnikẹ́ni kúrò ní iṣẹ́ rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ti mo bá n lọ si bi ti hun ko mọ abi ibi ti hun deri mo máa n bere ona lọwọ àwọn èèyàn.

Mo fẹ́ràn iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí. Bẹ́ẹ̀ náà ni mo sì fẹ́ràn jollof rice pẹ̀lú chicken.

Oṣù January ni oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún torí pé ojẹ́ oṣù tí wọ́n bí mi. Oṣù yìí ni mo fẹ́ràn jù nínú oṣù tí ń bẹ nínú ọdún.

Nígbà tí mo bá ti ṣiṣẹ́ pàpọ̀ jù tàbí tí mo bá ti roná pàpọ̀ jù, òun ni orí máa ń fọ́ mi. Àmọ́ láìsí àwọn nǹkan wọ̀nyí, orí kìí dẹ̀dẹ̀ fọ́ mi.